Eh, ní ọ̀sán, ìgbà mìíràn mo máa ń jẹ ah bread, ìgbà mìíràn mo máa ń mú garri. Ah ìgbà mìíràn ni wọ́n ni kí n jẹ ǹkan kan, àmọ́ tí bí bá ti bá mi kí ní ọ̀sán mo lè jẹ oúnjẹ òkèlè bí i iyọ̀ tàbí ẹba tàbí àmàlà. Ìgbà mìíràn lọ́jọ́ to bá wù mí mo lè jẹ bí i ah rice àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oúnjẹ tó bá wù mí mo máa ń jẹ ní ọ̀sán.